Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àtulò nǹkan kódà kì í ṣe ní ẹ̀ẹ̀kan àbí ní ẹ̀ẹ̀mejì. Àyàfi tí ó bá jẹ́ ohun tí ó jẹ́ pé àwọn tí wón ṣe é wá, èyí tí olóyìnbo ń pè ní manufacturer. Àwọn tí wón ṣe é wá ti sọ pé kò kín ń ṣe nǹkan tí a lè tulò gẹ́gẹ́ bí ohun èlò tí a máa ń lò ní ilé ìwòsàn bíi abẹ́rẹ́, bíi ìbọ̀wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun èlò bíi ìfọnu, bíi aṣọ, bíi bàtà, mo máa ń lò wọ́n dáadáa. Búrọ̀sì ìfọnu tí olóyìnbó ń pè ní tooth brush nìkan ni ó jẹ́ pé láàárín oṣù mẹ́ta ni èmi máa fi ń lò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe ní kí a máa lò ó. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun tó wà ní ilé mi àti agbègbè mi, mo máa ń tún wọ́n lò dáradára. Bẹ́ẹ̀ ni, mo máa ń tún nǹkan lò dáadáa, màá ń ṣe àtulò nǹkan lọ́pọ̀ ìgbà.

Ah! N kò ní parọ́ o, kìí ṣe gbogbo ìgbà àbí lójoojúmọ́ ni mo máa ń mu ògùn. Màá mu ògùn ní ọ̀pọ̀ ìgbà, ní ọ̀wọ́n bá ìgbà tí ó bá jọ pé ara fẹ ṣe bíi pé kò fẹ́ yá, tò yá ó rẹ̀ mí, àbí mo lọ sí ilé ìwòsàn, wọ́n kọ fún mi pé kí máa lò ó. Ṣùgbọ́n tí o bá síbẹ̀, n o kí dédé mu ògùn lójoojúmọ́, nítorí àwọn elétò ìlera náà, àwọn elétò ìlera sọ pé, ògùn kì í ṣe ohun tí a ó máa kó jẹ bí i oúnjẹ. Nítorí eyì, n kì í mu ògùn ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ ago ọwọ́ gidi gan. Ago ọwọ́ rí, ẹ̀gbà ọwọ́ rí, mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Mo máa ń wọ dáadáa bí mo bá ń lọ ilé ìwé, bí mo bá ń jáde, àbí tí mo bá ń lọ ibi kankan tí ó jẹ́ pé àwọn ibi tí mo pè ní ibi tó gbayì tí mo fẹ́ gbẹ̀yẹ̀, mo máa ń wọ ago ọwọ́. Ṣùgbọ́n tí mo bá ń lọ ibi iṣẹ́ nítorí elétò ìlera ni mí, nọ́ọ̀sì ilé ìwòsàn ni mo ti ń ṣiṣẹ́, nítorí pé oríṣiríṣi àrùn ló wà ní ilé ìwòsàn, nì wọ̀n kì í ṣe fí wọ ago lọ sí ilé ìwòsàn. Ṣùgbọ́n ago ọwọ́ kódà lára ohun tí mo nífẹ̀ẹ́ jù tí mo bá múra ni.

Ah! Ìgbà tí mo rírin ní àti ọkàn wá kẹ́yìn, ó ti pẹ́ láti bí i bí i ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin sẹ́yìn ni. Inú mi sì dùn. Ìdí tí mo ṣe rerin láti ọkàn wá ni pé, ó ní ohun kan tí mo ti ń bèèrè láti lọ́wọ́ ẹ̀gbọ́n mi fún bí i ọjọ́ tó ti pẹ́ díẹ̀ nípa owó tí ó sì ń fòní dónífòlà dọ́la fún mi. Ṣùgbọ́n ni bi owo ijeerin yen o fún mi ni owo náà laise pe mo beere. Ẹ̀gbọ́n mi náà ni ó wà níbẹ̀ nígbà tí mo rerin yẹn. Ah! Ẹ̀ẹ̀kan náà ni o. Ẹ̀ẹ̀kan ni. Èrù, èrù tó pọ̀ lórí mi torí mo ń káwé fún ìdánwò tí mo fẹ́ ṣe àti ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ko je ki erin àti okan wa ko wa lẹ́nu mi ṣùgbọ́n mo ń gbà ní àdúrà pé tí ó bá máa fi di ọ̀sẹ̀ tí mo parí ìdánwò mi tí èsì ìdánwò jáde, kí Olúwa kí ó dùn mí nínú. Mo mọ pe ti eesi ìdánwò to dára daada ba jáde fún mi àti àwọn ara mi to ku, erin ayọ, erin idunu yio tun bo lẹ́nu mi.